Ibéèrè wípé ṣe o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti mọ bí wón ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Àwọn òbí mi fi kọ́ mi wípé tí mo bá wà ní ojú títì, kí n dúró, kí n wo apá òsì mi ní àkọ́kọ́, kí n wo apá òsì mi ní èkejì, kí n sì wo apá òsì lẹ́ẹ̀kan si. Lẹ́yìn náà, ọkọ̀ tó bá ń bọ̀, kí n nawọ́ síi pé kó dúró.

Ìbéèrè wípé ọjọ́ wo ni o fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Nínú gbogbo ọjọ́ méjèèje tó wà nínú ọ̀sẹ̀, ọjọ́ àìkú jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù torí pé ó jẹ́ ọjọ́ tí mo máa fi ń sinmi, tí mo máa fi ń fi orí lélẹ̀ nínú ilé mi láti fi le ní ìgbádùn ara mi lẹ́yìn tí mo bá ti fi ọjọ́ mẹ́fà ṣiṣẹ́